Ibi wo ni o fẹ́ràn lọ jù? Mo fẹ́ràn láti máa lọ sí ilé ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn ọmọ wẹ́wẹ́ láti tọ́ wọn sí ọ̀nà láti kọ́ wọn ní ẹ̀kọ́ torí ọmọ wẹ́wẹ́ ni mo fẹ́ràn jù.

Kí ni o máa ń ṣé kí o tó lọ sùn? Mo máa ń tẹ fóònù mi, ẹ̀rọ alágbèéká mi, òun ni mo máa ń tẹ. Mo máa ń wo fíìmù ní orí rẹ̀ kó tó di pé màá sùn.

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́ ní ẹ́kọ̀ońkọ̀n. Nígbà tí owó bá pọ̀ ní ọwọ́ mi àbí tí mo bá rí èrè lórí ọjà mi, màá sì fi èrè náà pamọ́.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Mo máa ń rin ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́. Ìgbà mí mo lè gbé ọ̀kadà lọ sí ibi iṣẹ́, ìgbà mí mo lè fi ẹsẹ̀ mi méjèèjì rìn lọ sí ibi iṣẹ́.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Mo máa ń fi irun mí dára ní oríṣiríṣi. Mo lè fi nǹkan kún irun mi, tàbí kí n ṣe irun mi lásán láti mú mi rẹwà.

Ṣé o ti sìnà rí? Bẹ́ẹ̀ni, mo sìnà rí ní ìgbà kan tí mi ò mọ àpèjúwe ẹni tí mò ń wà lọ dájúdájú.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn eré bọ́ọ̀lù gbígbá torí pé bọ́ọ̀lù gbígbá, ó máa ń múni yàn dùn. Torí pé tí èyàn bá jẹ inú èyàn ó dùn.

Kí ni ó máa ń fún ọ ní ìtara ibi iṣẹ́? Àwọn ọmọ tí mò ń kọ́ lẹ̀ẹ́kọ̀ọ́ ló máa ń fún mi ní ìtara jù ní ibi iṣẹ́ torí pé àwọn ọmọ wẹ́wẹ́ ni.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni láti gbé ara di fún ọ̀sẹ̀ mìíràn, láti ṣe ètò nǹkan tí màá tún kọ́ àwọn ọmọ nílé ìwé.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Rárá o, mi ò ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí torí pé tí mo bá ṣiṣẹ́, mo gbọdọ̀ gba owó oṣù láti fi tún ara mi ṣe. Mi ò ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà torí pé mo gbọ́dọ̀ ṣe àyẹ̀wò ara mi. Mo máa ń ṣe àyẹ̀wò ara mi lọ́dọ̀ dókítà mi láti jẹ́ kí àlàáfíà ó wà ní a.

Ṣé o máa ń kàwé? Bẹ́ẹ̀ni, mo máa ń kàwé. Mo máa ń kàwé láti jẹ́ kí làákàyè mi kó tún gbele ké sí i, torí tí ẹ́eyan bá ń kàwé, ìyẹn máa ń rí rírì ìwé tí ẹ́eyan máa ń kà.

Ṣé o ti lu etí rẹ? Bẹ́ẹ̀ni, mo ti lu etí mi láti kékeré ni mo ti lu etí torí eti lílu tí ọmọbìnrin bá wọ yẹtí, iyùn tó mú eti rẹwà, ọmọbìnrin náà máa ń fá ìyàtọ̀.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì torí nnkan mìíràn lórí Íńtánẹ́ẹ̀tì owó rẹ̀ máa ń yàtọ̀ sí èyí tí yàn bá ń rà.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Bẹ́ẹ̀ni, torí pé ìyẹn tún máa ń rí àwọn nǹkan mèremère mìí, ìyẹn sì tún máa ń pàdé àwọn ènìyàn ní ńlá ńlá ní ilé ìṣẹ̀mbáyé.